Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Irú ẹ̀bùn tí mo fẹ́ fún àwọn ènìyàn kì í se dandan owó tàbí aṣọ. Bí mo bá ní owó, dájú pé mo lè fún ènìyàn ní owó, ṣùgbọ́n kì í ṣe ìyẹn nìkan. Ohun tó ṣe pàtàkì sí mi ni pé ẹ̀bùn tí mo bá fún ẹnìkẹ́ni, ó gbọdọ̀ jẹ́ ohun tí yóò ṣe ẹni náà ní ànfàní ta sì fi ní ọkàn balẹ̀. Ọ̀kan lára ẹ̀bùn tí mo fẹ́ràn láti fún àwọn ènìyàn ni ọ̀rọ̀ rere. Nígbà mí ènìyàn kan lè sọ̀rọ̀ kó sì ṣe ẹni tó ń sọ̀rọ̀ ní ìtùnú. Bí mo bá ní irú ẹni bẹ́ẹ̀, mo máa fẹ́ fi ọ̀rọ̀ rere fún. Kí n sọ pé má bẹ̀rù, ohùn gbogbo yóò dára. Ọ̀rọ̀ kékeré o lè jẹ́ ìwúlò ńlá nígbà mí. Mo tún fẹ́ràn láti fún ènìyàn ní àkókò mi. Kí iṣẹ́ àti ohun tí mò ń ṣe o lè dàwọ́ dúró fún ìgbà díẹ̀, kí n fi fún ẹni tó nílò àkókò mi ní ààyè. Nígbà mí, jíjẹ àti pé jíjẹ iṣẹ́ fún àwọn ènìyàn láti yọ wọ́n kúrò nínú ìṣòro tí wọ́n wà, ó ṣe ohun pàtàkì tí mo lè fún àwọn ènìyàn. Ọ̀pọ̀ ènìyàn gán fẹ́ kí a gbọ́ wọn, kì í ṣe pé ká fún wọn ní ohun kan. Ọ̀pọ̀ ènìyàn ń wá ìtúsílẹ̀ nínú àwọn ìṣòro tán wà bí ìrànlọ́wọ́ kékeré láti fún wọn ní àkókò rẹ, láti fún wọn ní ìyànjú, láti bá wọn sọ̀rọ̀. Tí bá fún wọn nírú àwọn àkókò báyìí, o jẹ́ ẹ̀bùn pàtàkì tí wọ́n nílò nírúgbà báyìí. Mo fẹ́ràn láti fún àwọn ènìyàn ní ìrànlọ́wọ́. Bí mo bá rí ẹni kẹ́ni tó ń ru ẹrù, mo máa ràn wọ́n lọ́wọ́ láti gba ẹrù lọ́wọ́ wọn. Àgàgà tó bá jẹ́ àgbàlagbà tó dàgbà jù mí lọ, ó ṣì jẹ́ ojú ẹgbẹ́ mi tàbí ọmọ kékeré náà tí ẹrù náà bá tipọ̀ jù fún, mo máa gbà nínú ẹrù náà láti baa gbè. Bí mo bá rí ẹni tí kò mọ̀nà, mo máa ṣàlàyé ọ̀nà fún. Àgàgà tó bá jẹ́ àdúgbò tí mo mọ̀. Irú ìrànlọ́wọ́ kékeré yìí ó jẹ́ ẹ̀bùn, ó sì ń jẹ́ kí n ní inú dídùn ní gbogbo ìgbà. Mo tún fẹ́ràn láti fún ènìyàn ní ìfẹ́ àti ìbáṣepọ̀ rere. Mi ò fẹ́ fi ìbínú tàbí ọ̀rọ̀ lílé fún ènìyàn. Mo fẹ́ kí àwọn tí mo bá pàdé kó máa rí mi ní ẹni tó jẹ́ ẹni ìrẹ̀lẹ̀. Bí mo bá fi ìfẹ́ hàn sí ènìyàn, ó dàbí pé mo ti fún ẹni náà ní ẹ̀bùn gidi ní ojú mi. Nígbà mí, mo tún fẹ́ràn láti fún ènìyàn ní ìmọ̀ràn tó dáa. Kì í ṣe láti fi ara mi ṣe ìgbéraga ṣùgbọ́n bí mo bá ti kọ́ nǹkan, kí n sì ṣàlàyé ẹ fún ẹlòmí tó mọ̀. Ìyẹn ìmọ̀ràn tí mo lè gba láti ẹnu pé àwọn nǹkan tí mi ti kọ́, èyí náà jẹ́ ẹ̀bùn. Irú ẹ̀bùn tí mo fẹ́ fún àwọn ènìyàn ni ohun tó wà láti ìwà tí mò ń wù tó dẹ̀ ti inú ọkàn mi wá. Ó lè jẹ́ ọ̀rọ̀ rere. Àkọ́kọ́, mo lè fún èyàn ní àkókò mi. Ẹ̀kejì, mo lè fún èyàn ní ìrànlọ́wọ́ mi. Ẹ̀kẹta, mo lè fún ènìyàn ní ìfẹ́ tàbí ìmọ̀ràn. Kì í ṣe gbogbo ẹ̀bùn ló jẹ́ nípa ti owó tàbí aṣọ. Ní gbogbo ìgbà díẹ̀ nínú wọn máa ń wà nínú nǹkan tí àwọn ènìyàn fẹ́ bí owó àti aṣọ. Tí èyàn bá fún ènìyàn ní irú kan bẹ́yẹn, ẹ̀bùn pàtàkì náà ni. Àmọ́ àwọn nǹkan tí mo kà sílẹ̀ wọ̀nyí ṣe pàtàkì nínú ayé ẹ̀dá gẹ́gẹ́bí ẹ̀bùn.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ni ìgbà kan rí mi ò fi ago sí ọwọ́ rárá. Mo rò pé kò ṣe pàtàkì. Mo ma ń sọ pé àkókò wà, àkókò wà sùgbọ́n tí mo bẹ̀rẹ̀ sí ń pẹ̀ síbi iṣẹ́ àti àwọn ìpàdé kankan, mo mọ̀ pé mò ń fi àkókò mi ṣe ere ni. Ṣùgbọ́n báyìí, mo lè sọ pé mo máa ń wọ ago sí ọwọ́. Kò sí ọjọ́ tí mo bá jáde láì wọ ago. Ago rán ti láti ṣe ohun pàtàkì fún mi nítorí àkókò mi. Ago máa ń ràn mí létí pé àkókò ti ń lọ. Nígbà tí mo bá wọ ago, ó máa ń jí mi pé ohun tí mo fẹ́ ṣe, mo gbọ́dọ̀ yára sé. Ó ti di bí ọ̀rẹ́ kan fún mi tí ó ń ṣọ́ mi, tí ó sì ń fún mi ní àlàyé àwọn nǹkan tó yẹ kí n ṣe. Ó sì máa ń jẹ́ kí n mọ̀ wípé mi ò burúu sófo àkókò. Nípa irú ago tí mo fẹ́ràn jù lọ, mi ò fẹ́ nǹkan tó nira. Mo fẹ́ ago tó kún fún ìtànkálẹ̀ àti bótínẹ̀ púpọ̀. Mo fẹ́ ago tó rọrùn tí mo bá wọ irú ago yìí lẹ́ẹ̀kan, mo ti mọ àwọn nǹkan tí mo fẹ́ nínú rẹ̀. Ago ọwọ́ lásán tí kò wúwo, tí kì í dáyan lórí rú. Ìròyìn mi ni pé ohun tí ó rọrùn ló máa ń wú lo jù bẹ́ẹ̀. Irú àwọn ago báyìí ni mo fẹ́ tí kò ní wà lánàá nínú rara. Nípa àwọ̀ ago tí mo fẹ́, mo fẹ́ràn àwọ̀ dúdú gan. Àwọ̀ dúdú ń bá aṣọ gbogbo lọ. Bí mo bá wọ aṣọ funfun, dúdú yóò bá a lọ. Bí mo bá wọ aṣọ àwọ̀ mìíràn, dúdú sì máa bá a lọ. Nígbà mi, mo tún fẹ́ àwọ̀ bàtà búlúù tàbí brown torí pé ó dájú, kò sì yára bàjẹ́ lójú. Mo tún rí pé ago kì í ṣe fún ẹwà nìkan. Ago ń kọ́ni ní ìtọ̀nà sí. Nígbà tí mo bá wọ ago, mo rántí pé mo ní ojúṣe láti ṣe. Mo rántí pé mo gbọ́dọ̀ lo àkókò mi dáadáa. Kì í ṣe pé mo jẹ́ ẹni tó ń pẹ̀, ṣùgbọ́n ago ń ràn mí létí, ó sì nà mí lọ́wọ́ láti dín àṣìṣe kù. Ohun tí mo fẹ́ sọ ni pé ago sí ọwọ́ kì í ṣe ìṣeré. Ó jẹ́ ohun kékeré tí ó lè yí ìgbésí ayé ẹni padà sí dáadáa. Èmi tika lára mi, mo rí ìwúlò ago, mo sì mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà lára kí a máa dé ago sí ọwọ́. Bí ó bá bẹ̀rẹ̀ sí ì ṣe iṣẹ́ tí ó yẹ kó ṣe, á di ara mi, á di nǹkan tí mo lè fi ṣeré tí ó sì jẹ́ àwọn ago tí ó rọrùn. Mo sì fẹ́ràn ago tó bá àwọ̀ dúdú wá. Iyẹn ni ìrírí tèmi.